Ṣé o ní ẹranko ọ̀sìn rára o? N kò ní ẹranko ọ̀sìn kankan rárá. Nígbà kan mo ń sin adìẹ nìkan ṣùgbọ́n nísinsìnyí mi kò sin adìẹ mọ́, nítorí náà mi ò ní nǹkan ọ̀sìn. Rárá, nísinsìnyí mi ò sin nǹkan ọ̀sìn rárá. Mi ò ní kankan tí mo ń sin. Nígbà kan mo ń sin wọ́n ṣùgbọ́n nísinsìnyí kò si wọn mọ́. Mi ò ní nǹkan ọ̀sìn.

Kí ni ó ń sọ fún ọmọdé tí kò fẹ́ sùn? Ìyá sọ fún ọnà ní pé, "Ẹ kó sùn," nítorí pé ilé ìwé wà ní ọ̀la pé kó le sùn ní aṣálẹ̀. Kó le sùn dáadáa nítorí pé ilé ìwé máa tó bẹ̀rẹ̀. Ẹ̀yin ìtàn náà kó ọmọdé lọ máa sùn dáadáa torí ilé ìwé máa tó bẹ̀rẹ̀.

Báwo ni ọjọ́ rẹ̀ ṣe máa ń parí? Báwo ni ọjọ́ rẹ̀ ṣe máa ń parí? Èè ọjọ́ máa ń parí ní àsìkò, ní àsìkò àti ní ìgbà kú ìgbà ni ọjọ́ máa ń parí. Báwo ni ọjọ e ṣe maa n parí? Ọjọ́ máa ń parí ní àsìkò lásìkò àti ní ìgbà kú ìgbà náà ni, ni ọjọ́ ṣe máa ń pa, ọjọ́ máa ń parí dára dára, máa ń parí dára dára ni bẹ́ẹ̀ ni.

Báwo ni ìyẹ̀ owo ṣe ń yípadà ní àyíká rẹ̀? Ìyẹ̀ owo máa ń yípadà ní àyíká mi torí pé, ah, bí owó ṣe rí ni owó àwọn ènìyàn máa ń jẹ́ kí ìyẹ̀ owo yí padà lọ́wọ́ àwọn ènìyàn nígbà mìíràn. O máa ń yípadà dáradára, èyí o máa ń yí padà dáradára lọ́wọ́ ènìyàn àti nígbà kú gba de ni wọ́n máa ń yípadà ní ọ̀dọ̀ wa.

Sọ fún wa nípa títa ohun ti ojú ọ̀nà. Sọ fún wa nípa títa ohun ní ojú ọ̀nà. Ohun nípa títa ohun ní ojú ọ̀nà, a máa ń ta nǹkan ní ojú ọ̀nà. Ṣùgbọ́n nígbà miran kii ṣe gbogbo ìgbà la máa ń ta nǹkan ní ojú ọ̀nà. Àwọn tó máa ń ta nǹkan ní ojú ọ̀nà, tí àwọn eyan bá tin lọ ni wọ́n á máa ń ta, awa náà la sì máa ń rà.

Sọ fún wa nípa oríkì. Oríkì jẹ́ ohun kan tí a bímọ àwọn ènìyàn, tí a sì máa ń fi kí àwọn ènìyàn sí ilé wọn. Ó jẹ́ ọ̀rọ̀ tí à ń sọ fún wọn láti fi kí orí wọn máa wú, kí wọ́n sì máa ṣẹ́tọ nígbà tó yẹ àti nígbà tó yẹ. Ní oríkì wa fún ẹni orí ilé, ìdílé kankan ní oríkì tirẹ̀.